Oúnjẹ tí mo mọ̀ láti sè dáadáa, òun ni ìkọ́kọrẹ́. Ìkọ́kọrẹ́ jẹ́ oúnjẹ tí a máa ń sè ní ilẹ̀ ìjẹ̀bú ní apá ilẹ̀ Yorùbá. Ìlú Ìjẹ̀bú ni a ti máa ń ṣe ìkọ́kọrẹ́. Bí a ti ṣe máa ń ṣe ìkọ́kọrẹ́ ni, a máa mú iṣu ewùrà, a ó rin ní orí ọ̀rìn. Nígbà tí a bá ti rìn ní orí ọ̀rìn, a gbe omi kaná, a ó da ata síi. Bí a bá ti da ata síi, a ó da-- tí a bá ti da ata síi, a jẹ́kí omi yẹn hó. Tó bá ti hó, a wá máa bu iṣu tí a ti rìn, a wá máa bu sí orí iná. Tí a bá ti bu sí orí iná, a ó dè, a ó jẹ kí ó hó. Tó bá ti hó, a ó fi epo síi. Tó bá ti hó, a ó fi ògùrọ, èròjà ọbẹ̀, maggi, iyọ, gbogbo ẹ̀. Epo ni a máa ń fi kẹ́yìn tí a bá fẹ́ ṣe ìkọ́kọrẹ́. Tó bá jẹ́ ìkọ́kọrẹ́ ògìrì tí Ìjẹ̀bú, a ó fi i ní àwọn ayé ìgbà kan, nígbà tí ó ti jẹ ayé ìgbàlódé báyìí, a máa ń lo ògìrì eléyìí tí wọ́n fi gbọ̀. Ní ayé òde òní, a máa ń lo maggi. Tó bá sì ti fi síbẹ̀, a ó wá mú, a dè. Tí ó bá ti ń hó, a yọ ọmọ orogún ti, a fi wo bí ó ṣe rí lẹ́nu. Èwo ile ẹ́wọ́ enú ọkọ́. Ìkọ́kọrẹ́ ti dé níì. Bayi ni a ó sì pín fún àwọn ará ilé láti jẹ. Ìkọ́kọrẹ́ jẹ́ oúnjẹ tí ó jẹ́ pé ó máa ń pẹ èrò wa tí èèyàn bá ń sè ní ibìkan tí àwọn èèyàn bá ṣe ń gbó ọ̀run ní wọ́n máa wọlé, wọ́n máa wọlé wá. Tí èèyàn bá dé sè tí ò bá ṣe ní púpọ̀ pé kí àwọn èèyàn lè jẹ́ ń bẹ, ó lè bá fà ìjà nítorí pé àwọn èèyàn máa ń pọ̀. Àwọn èèyàn máa ń fẹ́ sí i fẹ́ràn láti jẹ ìkọ́kọrẹ́. Kódà àwọn ọmọ tí ò kí ń ṣe ọmọ ilẹ̀ Ìjẹ̀bú máa wù wọ́n láti jẹ nítorí pé oúnjẹ tó dára ni láti máa jẹ́.

Mo ní ìbáṣepọ̀ tó dán mọ́ pẹ̀lú olórí ilé iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́, nítorí pé mo jẹ́ ẹni tí kìí ṣe ìmẹ̀lẹ́ pẹ̀lú iṣẹ́. Tó bá tó àkókò láti ṣiṣẹ́, màá ṣe iṣẹ́ mi dé ibi tó dójú àmì. Tó bá sì tó àsìkò eré náà, màá ṣe é ní de ibi tó dójú àmì. Mi ò fi ìkan pa ìkan ní ara. Mo sì ní ìtẹríba fún àgbà. Ohun tó bá ní kí n ṣe, èsì gẹ́ẹ́sẹ̀ tó bá ṣe ní kí n ṣe, òun ni mo máa ṣe.

Mo máa ń gba ọ̀wọ̀ tó da láàárín ẹgbẹ́, láàárín ọgbà nítorí pé èmi náà máa ń fi ọ̀wọ̀ fún àwọn tí ó yẹ kí a fi ọ̀wọ̀ fún. Mo jẹ́ ẹ̀dá to jẹ pé mi kì í fojú tẹ́mbẹ́lú ẹ̀yàn, mi kì í máa mọ wípé kí ni ẹlẹ́ni yi jà mọ́, kí ni ó jẹ́. Ìrẹ́dà tí ẹ̀dá ti olorun dá mi niyen mi ń fi ojú yepẹ́rẹ́ mú ẹ̀yàn torí mi ò mọ eni tí ó lè ṣe mi lórí rẹ̀.

Bí mo ṣe máa ń mu èrò tuntun wá ni wípé mo máa ń fi ààyè fún ara mi, màá ronú àwọn nǹkan tí mo lè ṣe tó lè mú ìtẹ̀síwájú bá ayé mi. Màá ronú àwọn nǹkan tí mo ti ṣe sẹ́yìn tí ó fa bií kùdìẹ̀kùdìẹ̀. Màá wo àwọn ọ̀nà tí mo lè lọ gbà tí irú àwọn àṣisẹ ọjọ́sì ò fi ni wáyé. Tí n bá sì ronú ọ̀rọ̀ yìí wò, màá tún gbé ìmọ̀ràn mi náà, màá tún gbé lọ gbà ìmọ̀ràn lọ́wọ́ àwọn èèyàn tó jù mí lọ ní tí ọjọ́ rí ni nípa tí ìrírí. Màá bá wọn sọ̀rọ̀ kí ni àwọn nǹkan tí mo lè ṣe tó lè mú ìtẹ̀síwájú bá ayé mi. Tí wọ́n bá sì gbé ìmọ̀ràn náà wá, èmi náà a tún tún gbéyẹ̀ wò, gẹ́gẹ́ bí onígbàgbọ́ náà, mo sì máa ń gba àdúrà sí, sí ìmọ̀ràn tí àwọn èèyàn bá fún mi kí n lè, kí Ọlọ́run lè dárí mi sí ọ̀nà tó dára.

Bí mo ti máa ń rí pé ọjà mi dára ni wípé mi ò kí ń má lọ àmúlùmálà mọ ọjà mi. Ohun tó bá yẹ kí n ta fún èèyàn, òun ni mo máa ń ta. Mi ò kí ń ta ìtàkùtà nítorí mo mọ̀ wípé tí mo bá ta ìtàkùtà fún àwọn oníbàárà mi, wón ò ní mí ìgbàgbọ́ láti lè ra nǹkan lọ́wọ́ mi mọ́. Ohun tó bá yẹ kí n ta fún wọn, òun ni mo máa ta. Mi ò ní ṣe ọ̀nà èbùrú, òṣùwọ̀n tó péye ni mo máa ń lò láti fi ta ọjà fún àwọn oníbàárà mi.

Ní bí ọjọ́ mẹ́ta sẹ́yìn, mo kẹ́yìn lọ sí ọjà nítorí pé mi ò ní ohun tí mo fẹ́ lọ ṣe ní ọjà ní àárọ̀. Mo dúró sílé fún àwọn àkókò kan, ìgbà tó di ọwọ́ ọ̀sán, ohun ni mo lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan tí mo nílò láti lò ní ilé.

Nípa ṣíṣe àkópọ̀ fún ìrìnàjò, tí báfè lọ ìrìnàjò kan, tó bá jẹ́ ìlú ibi tí mi ò mọ̀, màá béèrè lọ́wọ́ àwọn èèyàn káàkiri pé, àwọn mọ ìlú náà àti pé báwo ni èèyàn ṣe le dé bẹ́ẹ̀. Màá béèrè ọ̀nà, màá sì béèrè pé, èló ni owó ọkọ̀ tó lè gbé èèyàn dé ìlú náà. Màá ṣètò ibi tí mò le dé sí, bí mo ṣe àwọn ibi tí mò ń lọ, màá béèrè lọ́wọ́ àwọn èèyàn kí má ba à ṣe ọ̀nà.

Tábìlì ibi iṣẹ́ mi onígi ni, ìgi ni a fi ṣẹ́, orí rẹ̀ ni mo sì máa ń kó àwọn ìwé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé tí mò ń kọ́ àti àwọn ìwé eleyii ti emi náà ń lò gẹ́gẹ́ bí olùkọ́ àti fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ mi.

Mo máa ra oúnjẹ ní òpópónà, mo fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Bo ti lẹ̀ jẹ́ pé àwọn ẹlòmíràn wà tó ń ta oúnjẹ ní òpópónà tí wọ́n ò ní ìmọ́tótó pẹ̀lú oúnjẹ tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n pẹ̀lú síbẹ̀síbẹ̀, pẹ̀lú gbogbo àwọn àtòtònu yìí, mo sì fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà.

Nípa ríráǹtì àdéhùn, mo jẹ́ ẹni tó jẹ́ pé tí mo bá ṣe àdéhùn fún èèyàn, màá fi sí ìráǹtí nípa kíkọ sílẹ̀. Mo lè túnsọ́ lójú àwọn èèyàn tó bá súnmọ́ mi pé "Ẹ rán mi létí o, mo ṣe àdéhùn fún lágbaja." Tí ó bá dé àkókò báyìí, mo máa ṣe nǹkan báyìí fún un. Ilé yìí sì máa jẹ́ kíi má lè kí n lè mú àdéhùn náà ṣe.

Nígbà tí mo bá fẹ́ lọ sùn, ohun tí mo sábà máa ń wọ̀ náà, ò ju aṣọ, ò ju kí n lo aṣọ ìbora, nítorí nílẹ̀ Yorùbá aṣọ ìbora la máa ń lò. Á mú bí i ìró, ó lè jẹ́ ìro ìyá wa, bíi ìró, ìró, a mú ìró, a mú aṣọ bẹ́ẹ̀, a máa fi bo ara. Aṣọ ìbora òun ni mo máa ń lò láti fi sùn.

Èmi kìí wọ gíláàsì, ṣùgbọ́n lára àwọn ọmọ ìyá mi máa ń lo gíláàsì, ṣùgbọ́n èmi mi kì í lo gíláàsì. Kì ṣe ohun tí mo máa ń lo. Láì lo gíláàsì mo rí ìránkèdè rẹ̀. Nítorí náà mi ò ní lo gíláàsì.

Ohun tí mo máa ń jẹ ní ọ̀sán, ó níí ṣe pẹ̀lú ohun tó wù mí jẹ. Kìkan ṣe pé mo máa ń jẹ ohun kan ṣá, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, oúnjẹ tí ènìyàn máa ń sábà jẹ ní ọ̀sán ni gààrí. Gege bi ọmọ Yorùbá, gààrí ní oúnjẹ tó jẹ pé ó, ó ṣàare yara láti tètè pèsè, láti mọ̀. Ó jẹ oúnjẹ tí o jẹ pé kò ṣe máà ní nínú ilé ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ẹ̀pàrà sí ara, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà nígbà mi, mo lè máa lo ẹ̀pàrà, ṣùgbọ́n mo máa ń fi ẹ̀pàrà sí ara. Níwọn ìgbà mí wa, tó bá jásiko òru, fífi ipàrà sí ara kò da ní apá ọ̀dọ́ wa ń bibàyi ní orílẹ̀èdè Nàìjíríà nítorí pé àsùkò òru òrùn máa ń mú gan. Tí èèyàn bá sì lo ipàrà nígbà náà, olúwẹ́ máa ma la, olúwẹ́ máa ma la àgún púpọ̀, olúwẹ́ máa la àgún ju bó ṣe yẹ lọ. Nítorí náà ní àsikò òru mi kì í lọ ipàrà, ṣùgbọ́n mo máa ń fi ipàrà sí ara.

Èmi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, nítorí ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kì í ṣe ìgbàgbọ́ tó yè kooro. Ìgbàgbọ́ ohun tí ẹni kan sọ wípé ẹ́ ó ṣẹlẹ̀ ní àkókò kan, nítorí náà ni mi ò ní ìgbàgbọ́ náà. Mo ní ìgbàgbọ́ ní inú ohun tí ó jẹ titi ọlọ́run, tí kì í ṣe pé àtọwọ́dọ́ láti ọwọ́ èèyàn kan, bí àwọn ẹni lò miíràn ṣe máa ń sọ. Àwọn ẹò miíràn máa ní ìgbàgbọ́ àtọwọ́dọ́ ní ọ̀nà pé ìlú kan o wọn ò gbọdọ̀ bá ara wọn ṣe o, ẹ̀yin ọmọ, ẹ má ba àwọn ìlú bá ẹ ba ẹ ṣe o. Nítorí pé àwọn bàbá wa sọ pé àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́ mi kì í máa bá èèyàn lò.

Bẹ́ẹ̀ni mo máa ń sá eré nígbà tí mo wà ní ilé girámà. Mo ti sá eré fún eré ìdíje eléyìí tí àwọn olóyìnbo ń pè ní inter house sports competition. Mo ti sá eré ri nígbà náà, ṣùgbọ́n láti ìgbà tí mo ti kúrò ní ilé ìwé gírámà, mi e kí ń sá eré nítorí pé eré ìdárayá bẹ́ẹ̀ mi ò rí láti ṣe. Ṣùgbọ́n tí mo bá rí èèyàn láti ṣe eré ìdárayá, eré sísá pẹ̀lú ẹ, mo lè sá eré.

Nípa ṣíṣètò fún iṣẹ́ àkànṣe, àkọ́kọ́ tí ènì tí mo nílò láti ṣe ni pé gbígbáradì. Gbígbáradì yìí ló máa mú kí iṣẹ́ àkànṣe eléyìí tí mo fẹ́ ṣe kó jẹ́ ilé tí ó máa ní àṣeyọrí tó yọríntí.

Nípa ìwà ìṣòwò mi, mo jẹ́ ẹni tó jẹ pé mi ò kí ń fi ọ̀rọ̀ ìṣòwò ṣeré. Mi ò dẹ́ń bá ẹyàn fi ọ̀rẹ́ dá ìṣòwò, mi ò ń ṣe ọ̀rẹ́ débi ìṣòwò. Tí èèyàn bá ra nǹkan lọ́wọ́ mi, kódà kò sí bí ẹni náà ṣe lè súnmọ́ mi tó kó jẹ́ ìyá tó bí mi, màá gbowó owó oja tí mo ta fún ẹni náà nítorí mi dẹ́ kí ń ta àwin nítorí pé àwin ò máa ń run ìṣòwò ni.

Mo máa ń ṣe ètò fún nǹkan dáadáa. Ní sáà tó kọjá ti ètò ìdánwò tí àwọn ọmọ ṣe níbi ilé, ilé iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́, ilé ìwé tí mo ti ń ṣiṣẹ́. Mo pẹ̀lú àwọn, àwọn olùkọ́ eleyii tó ṣètò nípa bí wọ́n ṣe máa ṣe àwọn èsì ìdánwò, àwọn ìbéèrè láti bèèrè lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ láti àti ní ọjọ́ tí wọ́n ṣe ayẹyẹ fún ìparí abala ìwé kíkà tí, abala ìwé kíkà náà. Ọ̀pọ̀ láàrún tó ṣètò bí ọjọ́ náà bó ṣe ní á dán an fúnṣẹ́ láàárín.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ohun ní ọjọ́bọ̀. Nítorí láti ọjọ́bọ ìsìn, ìrànwọ́ fún ẹni tí ó bá ń ṣiṣẹ́ ìjọba, àsìkò ìsìn mi ti bẹ̀rẹ̀. Mo fẹ́ràn ọjọ́bọ̀ gan-an. Láti ìgbà kékeré mi mo sì ti fẹ́ràn rẹ̀. Nítorí pé ọjọ́hun jẹ́ ọjọ́ tí ìsìn mi bẹ̀rẹ̀ fún ẹni tí ó bá ń ṣe iṣẹ́ ìjọba.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka àdéhùn dáadáa. Tí èèyàn bá kọ kiní àdéhùn fún mi sínú ìwé, màá ka, màá tún ka. Nítorí ó n di iwájú ò ǹ dẹ́jọ́, ò ǹ dèyin o dasọ, kó má ba à sí pé ṣé ò wọ ohun tí ó wà nínú ìwé ọwọ́ ẹ ko tó di pé o jú ọwọ́ lu. Mo máa ń ka àdéhùn dáadáa. Màá sì wò ó, ṣé àdéhùn yii, ṣó bá ti tèmi mu. Tí ò bá bá ti tèmi mu, màá yá sọ pé mi ò lè ṣe é.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Bí a ti ń se oúnjẹ jẹ́ ohun tí ìyá mi kọ̀ mí láti ìgbà kékeré. Kódà ní àkókò ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga ifásitì, mo máa ń se oúnjẹ. Èmi ni mo máa ń se oúnjẹ fún ẹni tí a jọ ń gbé lé papọ̀. Èmi ni mo máa ń se oúnjẹ nítorí náà a kì í ra oúnjẹ ní ìta rárá. Tá bá máa ra oúnjẹ, a jẹ pé búrẹ́dì òun ni a lọ rà.

Bẹ́ẹ̀ni, ojúṣe pàtàkì ni láti pa fáílì mọ́, nítorí náà mo máa ń pa fáílì mi mọ́ dáadáa. Nítorí wípé àkókò kò sí ẹni tó mọ ìgbà àti àkókò eléyìí tí mo lè nílò rẹ̀. Mo máa ń pa fáílì mi mọ́ dáadáa, mi ò kì ń dúró kó jẹ́ àkókò tí mo bá nílò fáílì mi ni mo ṣẹ̀ṣẹ̀ máa ma wa kákà kiri. Mo ní àwọn ibi tí mo máa ń fi sí, tó jẹ́ pé, tó bá di àkókò láti nílò rẹ̀ mo ti mọ apá ibi tí ó wà.

À, ìpè fídíò, mo máa ń ṣe ìpè fídíò dáadáa pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, pẹ̀lú àwọn ojúlùmọ̀ mi, àwọn ènìyàn tí mo ti rí fún ọjọ́ tó ti pẹ́. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú wọn láti rí wọn, láti bá wọn sọ̀rọ̀, a máa ń sọ̀rọ̀. Mo máa ń ṣe ìpè fídíò dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà tí mo máa ń tà. Ìwà ìmọ́tótó ṣe pàtàkì ní tí èèyàn bá ń ta ọjà. Ọjà tí èèyàn bá ń tà, ó gbọdọ̀ máa tọ́jú ẹ̀. Ọjà yẹn o gbọdọ̀ ní ìdọ̀tí. Pápa jùlọ tèèyàn bá ń ta ọjà tó bájẹ́ ńǹkan tí ẹnu ń jẹ kì í ṣe irú ọjà bẹ́ẹ̀ ni eeeyan gbọdọ̀ máa tà ní agbègbè ibi tí kò ní ìmọ́tótó tó péye.

Ìmọ̀ tuntun tó wù mí láti kọ́ ni ìmọ̀ lílo àwọn ẹ̀rọ ayélujára, eléyìí tí olóyìnbó ń pè ní website láti lè ṣe àwọn ibi àwọn, àwọn ayélujára bí i Facebook, àwọn nǹkan bẹ́ẹ̀, láti lè mọ bí a ṣe lè pínlẹ̀ wọn. Ó wù mí láti kọ́ irú nǹkan, irúfẹ́ nǹkan bẹ́ẹ̀

Ní aṣàlẹ̀, ohun tí mo máa ń sábà ń ṣe ní aṣàlẹ̀, mo máa ń lọ sórí ayélujára bíi Facebook, TikTok, máa wo àwọn nǹkan tó lè mú inú dùn béè, màá sì ṣe àdúrà alẹ́. Tin ba ti ṣe àdúrà alẹ́. Then mo, màá máa se ìgbáradì láti lè lọ́ sùn kí n lè tètè jí fún láti lè bẹ̀rẹ̀, láti lè lọ fún iṣẹ́ ní ọjọ́ kejì.

Nípa fífi owó àfikún sí iṣẹ́ àwọn òṣìṣẹ́, mo fẹ́ràn láti ṣe bẹ́ẹ̀ nítorí wipé mo kórira ká máa yan ènìyàn jẹ. Mo sì ní i ìgbàgbọ́ pé tí ènìyàn bá ń fi owó àfikún fún àwọn òṣìṣẹ́, eléyìí máa mú wọn láti lè ṣe iṣẹ́ náà débi tó ní dojú ọ̀ṣùwọ̀n tó tọ́. Èyí a sì fa ìlọsíwájú fún ilé-iṣẹ́ náà.

Oṣù tí mo fẹ́ràn jù ni oṣù tó kẹ́yìn ọdún elé tí à ń pè ní ọpẹ́ nítorí àsìkò yìí, àsìkò yìí ni a máa ń gbáradì fún ìbí olùgbàlà elé tí à ń pè ní Kérésì ati fún ìpalẹ̀mọ́ sí ọdún tuntun.

Nípa tí tọ́jú ara mi, mo máa ń ṣe ìtọ́jú ara mi nípa jíjẹ oúnjẹ ilé tó dára, wí- wípa wíwẹ̀, nípa wíwẹ̀ ní àkókò tó tọ́ àti nípa mímu aṣọ eléyìí tó mọ́ sí ara. Nítorí mo jẹ̀sí má ń-- mo sì máa ń rí i wí pé, rí i dájú pé ibi tí mo sùn sí kì í ṣe ibi tó ní ẹ̀fọn nínú kí àìsàn búburú má ba ṣẹlẹ̀ sí àgọ́ ara mi. Mo sì máa ń wo omi tí mo lè mu mi kán, mo máa ń mú omi ṣá, omi tó mọ́, òhun ni mo máa ń mu, òhun náà mo sì máa ń wẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, ọ̀pọ̀ ju nínú wọn waa jẹ́ ọ̀rẹ́ sí mi, mo sì máa ń bá wọn ṣeré ní ọ̀pọ̀ ìgbà. Tan bá ní nǹkan ṣè, a màá n darapọ̀ mọ́ wọn láti bá wọn ṣe ayẹyẹ eleyii tí wọ́n bá ní, torí náà àwọn tí mo mọ dáadáa ni àwọn aládùúgbò mi.